Ní eh. Òwe-- eh, ní kẹ́-- ní weekend tó kọjá, ní òpin ọ̀sẹ̀ tó kọjá, mo lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan. Mo lọ wòó. Ilé rẹ̀ kò jìnnà sí ilé mi. Torí ó ti pẹ́ táa ti ríra wò nítorí pé iṣẹ́ iṣẹ́ tí à ń ṣe, iṣẹ́ pọ̀. Torí bí èmi ṣe ráyè lọ látijọ́ yìí, but mo lọ ní weekend tó kọjá yìí.

Ìgbà tí ó máa ń ra ẹ̀rọ ayára bí àsá tuntun ni ìgbà kí ìgbà tí ero ayara bí àsá ti mo bá n lo to ba ti pẹ́. Láwọn ǹkan kan tó ń ṣiṣẹ́ lórí òṣìṣẹ́ dáadáa ramo. Ìgbà náà ni mo máa ń lérò láti wò pe kí n rà ẹ̀rọ ayára bí àsá tuntun. Nítorí pé tí n bá ti ra ayára bí àsá tuntun yẹn, ọkọn mi ò kí ń gbàlé torí ó máa wù mí kí n ra tuntun kí n lè lò fún ìgbà tó pẹ́.

Mo máa ń bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ èeyàn kan tó bá ṣe rọ̀ mi lọ́rùn ni, mọ́ dé máa ń bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ wọ́n je àwọn tó jẹ́ àwọn tá jọ jẹ́ ẹ̀jẹ́ kan náà tó ń ṣẹ́wọ̀n jọ bí wa. Torí mi ò ní fẹ́ kí ẹ̀eyan máa bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ènìyàn ti eyàn o mọ́, torí ayé ìsinyi. Mo máa ń bèrè ìrànlọ́wọ́ láwọn tí o mọ̀, wọ́n le máa ṣe aláì má ṣè torí bẹ́ẹ̀ ni mo fi máa ń bèrè ìrànlọ́wọ́ lowọ tá jọ dàgbà, bi àwọn àbúrò mi, mo máa ń bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan, èmi ò nífẹ̀ẹ́ sí omi púpọ̀ torí pé ẹrù omi ó máa dẹ́rù ba mi nígbà mìíràn. Torí bẹ́ẹ̀, mi ò kí ń fẹ́ lọ sí ibi tí èèyàn á ti wẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé ó máa n wù mí tí n bá rí pé àwọn èèyàn wẹ̀ ṣùgbọ́n mì really fẹ́ bẹ́ sómi torí mi ò fẹ́ kí omi lọ ṣe Olúwa ẹ̀ lése. Torí ǹkan tó bá ti ju yàn lọ kí ẹ̀yàn má dára ẹ̀ láàmú lọ̀rọ̀ tèmi. So ọ̀rọ̀ olómi dé yí èmi ò kí ń fẹ́ sún mọ. But tó bá jẹ́ bóyá lọ́jọ́ iwájú mo le kọ́ bí wọ́n ṣe ń wẹ̀.

Ibi tí mo ti dàgbà ni ìlú Èkó. Ní ìlú Èkó náà ni ibi táa jọ ń gbé. Ó ní àwọn kan táa jọ ń gbé lóríṣìíríṣìí ìlẹ̀, kódà àwọn kan ń gbé ní orí òkè ìlú wa tó rí léwa ẹlẹ́to, àwọn ilé àgbé ilé tó ní ilé lórí ni. A sì rí ilé àwọn tó ní lórí ilé ibẹ̀ ni ẹni tó ti kọ́ ilé ìbẹ̀ ló ń gbé lókè ilé tiwa. Àwọn ìgbà yẹn a dẹ̀ máa wọ́n tá jọ ń gbé ní, àwọn tá jọ àwọn alábàágbé wa ni orí ilẹ̀ kan la jọ ń gbé níbẹ̀ ni.

Ní ìgbà tí mo wà ní kékeré, mo jẹ́yàn to je wípé mí i ò kí n gbọ́ ìmọ̀ràn tí ó dá rara, torí àwọn ìmọ̀ràn tí mo máa ń gbọ́ àwọn ìmọ̀ràn dáradára ni. Torí be kò sí ìmọ̀ràn kankan tí mo gba tí ò sí òtítọ́ nínú rẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yí mi pé àwọn olóòtítọ́ ni wọ́n, bí àwọn tó ń tọ̀ mí dàgbà, àwọn olóòtítọ́ ni wọ́n. Kò sí ìmọ̀ràn kankan tí mo gbọ́, kosi sì ìmọ̀ràn kankan tí mo gbọ́ tí ó ṣe ìmọ̀ràn gidi. Gbogbo ìmọ̀ràn tí mo ti gbọ́ lẹ́nu wọn, ìmọ̀ràn gidi ni.

Ní ayé òde òní, kò n se ohun kan tó dára kí èèyàn máa rìn ní àṣálẹ́ nítorí ewu tó wà ní ìta. Ní ayé òde òní, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ti dèyàn burúkú síta tí o je pe ẹni ti won máa jígbà àti ẹni tí wón máa pa tó máa jí ní nǹkan ti won máa jalè rẹ̀ náà wà kirí nkan tí fún ìdí èyí, nkan tí ó ṣe dára níyẹn fún ẹnikẹ́ni láti máa rìn ní àṣálẹ́ torí ní àṣálẹ́, ó léwu púpọ̀.

Ah! Èmi gẹ́gẹ́ bí ẹnì kan, èmi ò ní ọkọ̀ kankan tí mò ń fọ̀ torí ẹni tó bá ti ní ọkọ̀ ló máa ń fọ ọkọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mò ní ọkọ̀ ni, máà ma fọ̀ ọ́ ní ìgbà òpin ọ̀sẹ̀ torí ìgbà yẹn ni màá ma ráyè láti máa fọ ọkọ̀ náà ni òpin ọ̀sẹ̀. Ṣùgbọ́n ní ìgbà tí mi ò dẹ̀ ti ní ọkọ̀ kankan, mi ò ní ọkọ̀ kankan tí mò ń fọ̀. Ǹkan tó fàá nìyẹn tó jẹ́ pé mi ò lẹ̀ fọ ọkọ̀ kankan.

Àwòrán tí mo máa ń yà láyé ta wá sì ni àwòrán ta bá yà láti orí fóònù wà kọ sí àwòrán ta máa ń fi ọwọ́ yà. Àwòrán ta sì máa ń fi ọwọ́ yà kẹ́dẹ̀re, ó na àwòrán tán pè ni artist àwọn ló máa ń yà, àwòrán tó máa ń fi ọwọ́ yà. A máa dẹ̀ ni pẹ́ kí ẹ̀ dúró, wọn a dẹ̀ joko sójú kan, kan máa wò e, won á sì máa yà ẹ́. Wọn máa dẹ̀ máa yà án tó sì máa jọ ẹ, jọjọ, o dàbí pe o yá ilé tí wọ́n fi fóònù ya ni.

Èmi ò kí ń gbin àwòrán ilé torí pé kò sí nínú ìṣe tèmi, kò dẹ́bọ̀ mi lọ́wọ́ kí ń má bi àwòrán ilé torí àwòrán ilé ó jẹ́ àràgbọ̀n lọ́pọ̀lọ́pọ̀ kí a ní àwòrán ilé ṣùgbọ́n kó ó ní ǹkan tí èmi máa ń ní ìfẹ́ sí láti máa gbin àwòrán ilé rara, kò sí ǹkan tó jọ bẹ́ẹ̀ rárára.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ewa. Mo nífẹ̀ẹ́ sí èwà gan. Mo sì máa sẹ ẹ̀wà nígbà tí mo ṣe wà ní school nígbà kan. Ẹ̀wà kede re tí a fẹ́ sè ẹ́ kò máa gbómi kaná ní. Ti eyan bà tí ó gbé omi kaná, a máa ṣe fọ ẹ̀wà yẹn. Eyán wa dẹ ẹ̀wà yẹn sórí iná. Tí wọ́n bá ti wá dẹ ẹ̀wà yẹn sórí iná, ó bómi sórí rẹ̀. Tí wọ́n bá ti wá gbómi sórí rẹ̀, ó wá ṣe fúnṣẹ isejú melo kan. Tí wọ́n bá ti wá ṣe oúnjẹ yi, ó ti gbóná díẹ̀. Ó wá gbe kúrò lórí iná, ó wá yọ omi rẹ̀. Ó dá omi rẹ̀ dànu. Tí wọ́n bá ti dó omi rẹ̀ dàn náà, ó máa fọ́ omi ti wá gbé lé náà. A se wa fi gbogbo èròjà síye, epò àlùbọ́sà àti iyọ̀. Tí wọ́n bá ti fi gbogbo bẹ́ẹ̀ sọ, a dín pádà kó jiná to bá le jí iná, ó ti dára láti ṣe jẹun nuu.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò ní ìfẹ́ sí láti máa lọ sí ilé oúnjẹ láti ló máa jẹun ṣùgbọ́n ní ẹ̀kookan mo máa ń lọ sí ilé oúnjẹ ló máa mo lọ jẹun. Mo sì lọ sí ilé oúnjẹ lọ jẹun tí ó ti ju ọjọ́ bí mẹ́lòó kan ijọ́, ijọ́ ò pp ibẹ̀rẹ̀ ọ̀sẹ̀, mo lọ ṣi ibi tí ilé oúnjẹ wà tí mo lọ jẹun níbẹ̀. Kò ṣe nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà.

Ni aye ode oni, ibi ti o dára ju láti ko eko ni orí fóònù àbí orí komputa. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà ní ilé ayé tí ẹ̀yan ma fẹ́ kọ́, ti o ni láti lọ sí ṣúkúrù kan láti lè kọ́. Tó bá ní fóònù rẹ tó sì ní data, o lè kọ́ nǹkan kíkan tó bá fẹ́ kọ́ níbi tí a dé ní ile ayé yìí ṣe láti kọ́ dára ní orí fóònù àbí ní orí, eh, data, ní orí fóònù àbí ní orí kọ̀m̀pútà. Èmi kẹdẹrẹ, gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo ti kọ́, wọ́n ń ṣe orí fóònù ni mo ti máa ń kọ́. Mi ò de ni sẹ́ aláìní máa ṣe torí bí bá dára tó rí nǹkan tí mo fẹ́ kọ́, màá kọ́ ní orí fóònù.

Ni ìgbà kìí gba tí n bá ti fẹ́ san owó pẹ̀lú fóònù, kò lè rárá, nígbà ta ti ní báǹkì, o ní ǹkan tí wọ́n máa ń pè ni bank app ní orí fóònù mi orí fóònù náà tí mo fẹ́ san owó síbi kíbi má tí tẹ èye tí mo fẹ́ san, ti n bá tí tẹ sórí bank app mi, wọ́n o ń fi ránṣẹ́ sí ibi tí mo fẹ́ san owó yẹn sí, lọ́gán ni ó lọ.

Haà ìwẹ̀ inú odò o dára lọ́pọ̀lọpọ̀ gan. Àwọn to máa ń wẹ̀ nú odò, wọ́n a wẹ̀ ń bẹ. Ṣùgbọ́n èmi jẹ́ bí ẹni kan, èmi ò nífẹ̀ẹ́ sí láti máa wẹ̀ nínú odò torí omi, omi odò omi tó ń ṣọ̀n ni, but emi kẹ̀dẹ̀re, emi òní anywhere ní aye mi ò ń fẹ́ we nínú odò. Ṣùgbọ́n, mo máa ń wò tí bá ri àwọn ọmọ kéékèèké tó bá ń bẹ́ láti orí òkè tó ń bẹ sọ́dọ̀ tó ń wẹ̀.

Tó ba jẹ́ pé ẹ̀rọ alákadà tí wọ́n ń pè ní ọ̀kadà ni ẹ̀rọ alùpùpù, bẹ́ẹ̀ni mo ti gùn-ún rí. Tó bá jẹ́ ẹ̀rọ, ẹ̀rọ ọlọ́kadà ni. Ẹ̀rọ yí ni gbogbo wa náà máa n lò tá ma fí n lọ sí bi ta bá fẹ́ yára torí ẹ̀rọ, ọlọ́kadà yẹn ó rọrùn láti mú lọ láti ibì kan sí ibòmíì, torí pé kò ní sí ǹkan kan tó máa di lọ́wọ́ bíi ti mọ́tò.

Ni ìgbà kú ìgbà tí oúnjẹ ọ̀bà ti jáde dáadáa, ó tún mọ̀ sí pé nígbà táwọn ènìyàn ń gbin ǹkan, ǹkan tán gbin ọ yẹ kò ṣe dáadáa nìyẹn. Boyá ojo ọ̀rọ̀ dáadáa àbí awọ́n tó ń gbin ǹkan wọ́n gbin ní àsìkò àbí ìgbà tó ń gbin, àsìkò tó ń gbin sí ko se, àsìkò to yẹ kó gbin. Nígbà náà la le máa sọ wípé ǹkan tán gbin ṣe dáadáa. Àbí àwọn to bá wọ́n ṣe oko yẹn, wọ́n bá wọn ṣe dáadáa àbí àwọn tó bá wọ́n fi ẹ̀ fi wọn bá wọn fi dáadáa.

bó ti lè jẹ́ wípé kò ṣe boyá ní mo lọ kọ́ bọ́ ṣẹ̀ n ya àwòrán, ṣùgbọ́n mo mọ bo ṣe máa ń ya àwòrán nítorí pé mò ma ní fóònù tí mò ń lò. Torí fóònù tí mò ń lò yẹn tí n bá fẹ́ ya àwòrán fúnra mi àbí ti n bá fẹ́ ya fún èèyàn, mo mọ bo ṣe máa ń ya àwòrán tó ṣe máa ń dá dáradára lára èèyàn. Torí bẹ́ẹ̀, ẹnikẹni to bá fẹ́ ya àwòrán bá láyé yá tí mó báa ń wu mí, ọ̀ teeyán má ń ṣe nǹkan, ó máa wun mí kí n gbà láti bá wọn yà á tó ri pè emí mọ̀ wí pé mo lè ya.

Ọ̀gẹ̀dẹ̀ dòdò náà ló da ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ náà ni dòdò. Bo tie jẹ́ wípé bí ọ̀gẹ̀dẹ̀ bá ti máa rí dòdò, torí pé ọ̀gẹ̀dẹ̀ bá máa ti ká ọ̀gẹ̀dẹ̀ tó bá ti gé sí wẹ́wẹ́ tó ti pọ́n, tó ti da, dòdò náà máa máa dín, òun ló máa ń pè ní dòdò. Dòdò dára gan an tí àwọn tó bá fẹ́ràn nǹkan díndín, ẹni ti obá fẹ́ràn nǹkan díndín, ọ̀gẹ̀dẹ̀ yẹn wọ́n kọ́ máa ṣe fún a de jẹ.

Nígbà tí mo ṣe parí ilé èkọ, ilé ìwé mi ni mo kọkọ rí owó tó pọ̀. Owó yẹn ó jọ mi lójú gan torí ìgbà náà mo lọ ṣiṣẹ́ ni, mo sì ṣiṣẹ́ láti ìlú Èkó lọ sí ìlú Delta lọun, àti mo sì lọ ṣiṣẹ́ ẹni. Nígbà tí mo parí iṣẹ́ yẹn owó tí mo rí owó yẹn pọ̀ gan. Owó yẹn fẹ́ dùn mọ́, à ṣé emi nìkan ló rí aduru owó báyìí inú mi dùn gidi nígbà tí mo rí owó yẹn. Torí kò rọrùn láti kí ènìyàn rí owó láyé tá a wà ń sin yi o.

Tí bá ferá nǹkan tí mọn ò wọ̀, kò sí ibi tí mo le ra lọ fún un wọ̀, ṣùgbọ́n mo máa ń lọ sí ọjà láti lo ra wọ́n. Torí tí bá ti lọ sọ́jà ló máa ń rọrùn fún mi láti rà. Nígbà mìíràn náà, tí bá rà àwọn nǹkan mí tí mo rí jẹ́ pé orí ẹ̀rọ agbẹ́ ká ni mo ti rí, kẹ́ẹ́nìkan kò lo wò rẹ̀. Wọ́n mu wa kí e mi náà rà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, wọ́n máa ń kúrò nílé fún ara mi tí bá ń lọ sọ́jà láti lọ ra fún ara mi.

Aṣọ ibọ̀ra ó dára, ìwọ́n ó dé, ó dára ṣùgbọ́n nígbà tí èèyàn máa ń lo aṣọ ọ̀gbọ̀ra, nígbà òru báyìí torí òru bá mú èèyàn gan, kòsi bi eyan wà ní ilé ta fi aṣọ igbọ̀ra bọ̀ra torí òru mú u tó pọ̀. Ṣùgbọ́n ìgbà tí òtútù bá wà, tí òjò bá rọ, èèyàn máà ń nílò láti fi aṣọ kó fi bọ́ ara rẹ̀ kó lè jẹ́ kí òtútù yẹn kó má ba à pa èèyàn púpọ̀.

Ní ìgbà kan rí, mo ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ tọ́n máa ń pè ní ilé-iṣẹ́ búrẹ́dì ní ìlú Èkó. Nígbà tá a ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ búrẹ́dì yẹn, tó bá ti di ọwọ́ ìrọ̀lẹ́ láti máa bẹ̀rẹ̀ síí ṣe búrẹ́dì, táa ti máa mú fúláwà wá táa máa ti pọ̀. Táa bá ti pòópọ̀, àwa á fi lẹ̀ títí àwa á bòó. Táa bá ti wá bò fúláwà yẹn, nígbà tá a ti pòópọ̀ lẹ́yìn ìgbà táa bá bòó tán, a máa wá bòó. Táa bá ti wá bòó, a sẹ̀ wá máa gbe, a máa fówọ́ tẹ̀ẹ́ nígbà tí a bá n ko sínú agolo, á fiílẹ̀ á wá wú tó bá ti wá wú dáadáa, ni à ṣẹ̀ wá ko sórí iná. Táa fi wá jiná.

Òòrùn gbígbóná ó lágbára gidi gan. Téèyàn bá ti fẹ́ kojú oòrùn gbígbóná, èèyàn gbúdọ̀ lo gíláàsì. Gíláàsì tó máa ń jẹ́ kí òòrùn má dà yàn láàmú púpọ̀, èèyàn á fi sí ojú. Èèyàn á sì wá ká handkerchief, èèyàn á mu dání. Èèyàn á sì wá bí face cap. To r'émi fẹ́ràn face cap gan-an torí oòrùn, torí oòrùn máa ń dà mí láàmú, màá fi face cap sí orí. Lẹ́kí fésikápù sí orí mi, ó máa ń jẹ́ kí òòrùn yẹn wíwú, ó máa ń mú kí jàǹbá yẹn má pọ̀ ní ara mi. Mo sì máa ń try láti n máa ń gbìyànjú láti mú omi dání nígbàkúùgbà tí bá ń rìn torí pé láti lo omi yẹn, tí òòrùn bá pọ̀ jù, mo lè mu omi díẹ̀.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí mo ṣe máa ń tọ́jú ara mi, mi ò kí ń dúró kí ń ṣàìsàn kí n tó rí bí mo ṣe máa ń tọ́jú ara mi ní àyetá wa ń ṣin, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ewu ló ti wà níta. Nisinyi eyan gbudọ maa ye ara re wo lekankan botie je wípé ko si ayé lẹ́nu iṣẹ́ láti pe ki eyan maa ṣe abẹwo. Ṣùgbọ́n tó bá ti rí pé ó fẹ́ rẹra kó tó rí pé ó rẹra yẹn, díẹ̀ bá ti rí pé ǹkan kan fẹ́ ṣe ọ́, a ti lè lọ wá òògùn lò kí ara ìyá fi lè jí pépé.

Bo tilẹ̀ jẹ́ wípé mi ò ní ọkọ̀ tàbí alùpùpù kankan, ṣùgbọ́n mo ti rí ibi tí wón ti ń tún àwọn nǹkan báyẹn ṣe rí. Torí ẹni tí kẹ́ni tó bá ní ọkọ̀ àbí alùpùpù ó ní láti máa fi èsì bó ṣe ń lo ọkọ̀ rẹ̀ àti alùpùpù rẹ̀. Nítorí kó má lòdì pé ó kọ́ accident àbí ó lọ dá dúró sórí ojú ọ̀nà. Torí ẹni nígbàkúgbà lórèkórè tó bá ti ń lò ó gbọdọ̀ máa tún un ṣe.

Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kosi ìgbà ti mi o le jẹun, losan, laaro, loru. Ni gbogbo ìgbà kò sí ìgbà tí mi o lè jẹun, ṣùgbọ́n ó yí padà níìsín nítorí pé mo rí pé kò yẹ kí ènìyàn máa jẹun nígbà tí to ba ṣe wu yàn. Nítorí pé mò dè rí pé ti eyan ba dé tí jẹun jù gan-an, ìnira ló máa ń bọ́ sí fún ènìyàn. Nítorí bẹ́ẹ̀ tí bá ti jẹun láàárọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa kán tu jẹun ní ìrọ̀lẹ́. E bí o ti e ńi pa mí láti àárọ̀ yẹn, tí bá ti jẹun láàárọ̀, mi ò ni lè jẹun mọ́ tí tí tó máa fi di ìrọ̀lẹ́. Bí n bá de jẹun ni ìrọ̀lẹ́, ọ̀tún dí ojọ́ kejì nìyẹn. Mi ò kí ń jẹun anyhow mọ́.

Iṣẹ́ ilé jẹ iṣẹ́ tí o ṣe pàtàkì tó fún gbogbọ èyàn tó bá ti ń gbé nínú ilé nitoripe gbogbo èyàn tó bati ń gbé nínú ilé náà loni ìpín sí láti lè ṣe nínú iṣẹ́ inú ilé torí àwọn ayé kan máa ń wá. Àwọn kan yóò fọṣọ, àwọn kan yóò fọ abọ́, àwọn kan yóò gbálẹ̀. Bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi risi. Àwọn kan nígbà tó bá dètù yá ni wọn tó máa parapọ̀ wọn jọ lọ sóko. Ṣùgbọ́n iṣẹ́ inú ilé òun ṣe pàtàkì torí tẹ́ bá ti lè ṣe ẹ fi ẹ tó ìtà ṣe.

Ilé kan wà ní àdúgbò wa nibi jẹ pé gbogbo àwọn ará àdúgbò yìí ní ìgbà yìí ò mọ̀ kó dà tó bá fẹ́ gbé lọ sí, tó bá tí ìbò, tó bá tí fẹ́ gbé níwájú ọ̀kadà ló fẹ́ gbé, kódà tí jẹ́ kẹ̀kẹ́ ló fẹ́ wọ̀, tiwà ní kí wọ́n fún wọn pé a, lọ sí Valentine, gbogbo ẹ̀ ni ó mọ̀ bí i sí Valentine yìí wà nítorí ilé ìbẹ̀ yẹn ti wà tí wọ́n ti pẹ́, gbogbo àwọn ará àdúgbò yìí ó mọ ibẹ̀ yẹn títí di ìsìn, ibi tó ṣe tó ṣe pé gbogbo èèyàn gbó mọ ibẹ̀ ni.